Bí èmi ṣe máa ń kí àwọn ènìyàn re, tó bá jẹ́ owó àárọ̀, màá kí wọn pé "Ẹ káàárọ̀". Tó bá jẹ́ owó ọ̀sán, màá ní "Ẹ káàsán". Tó bá de jẹ́ owó alẹ́ ni màá ní "Ẹ káalẹ́". Bo bá dà jẹ́ pé wọ́n lọ sóde tán bọ̀, tó bá mi ni, "Ẹ káàbọ̀ o", "Ẹ kúù ataárọ̀ o". Tó bá dà jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ni màá ní "Ẹ kúù iṣẹ́ o". Èmi sì máa ń teriba tí bá ń kí àwọn ènìyàn. Mo máa ń kí wọn, màá ń rẹ́rìn-ín tí bá ń kí àwọn ènìyàn. Paápa àwọn àgbàlagbà, mo máa ń kúnlẹ̀, mo máa ń teriba tí n bá fẹ́ kí wọn. Tọ̀wọ̀tọ̀wọ̀ máa ń bọ̀wọ̀ fún wọn, mo sì máa ń rẹ́rìn-ín tí màá fẹ́ kí àwọn ènìyàn.

Èmi ò tíì gun ọkọ̀ ojú omi rí, mi ò tí ní àǹfàní àtigún torí irin mi ò jọ mọ́ ibi tí mo máa ma gun ọkọ̀ ojú omi lọ. Ìgbà kan tí mi bà ní àǹfàní àtigún ni ìgbà tá fẹ́ lọ bá èèyàn kan ṣe nǹkan ní ìlú ìlàjẹ. Ẹ̀hún, ibi ọ̀dọ̀ wọn mọ́tò ma gbé wa dé ibìkan, wọ́n ní ọkọ̀ ojú omi máa ma gbé wa dé ìlú wọn, ṣùgbọ́n èmi ò wá lọ sí òde yẹn lọ́dún náà. Ìgbà tí mi bà ní àǹfàní àtigún ọkọ̀ ojú omi nìyẹn, mi ò gun ọkọ̀ ojú omi rí.

Bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni wípé mo lè tan fóònù mi, màá ma gbó orin lórí fóònù mi, ó sì le jẹ́ ìròyìn màá ma gbó lórí fóònù mi, ó sì le jẹ́ orin náà torí mo máa ń gbó orin dáadáa lórí fóònù mi. Ohun tí màá ń ṣe tí mo bá wà nínú ìlà ní ìyẹn mo sì le máa bá ẹlòmíràn sọ̀rọ̀ níbẹ̀ náà. Mo ṣe máa ń rí akokò lò ti mo bá wà nínú ìlà líle yìí.

Èmi máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí ẹ̀rọ ìgbésókè ó mú ayé rọrùn fún ènìyàn. Èmi máa ń lò ó máa fi ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo máa ń fi ń ṣe ìpàdé gan lórí Zoomu, lórí WhatsAppu. Mo máa ń fi ọ̀rọ̀ ránṣẹ́ gan látorí ẹ̀rọ ìgbésókè. A máa ń lò ó fún iṣẹ́ gan lójoojúmọ́. A máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ló nínú ẹ̀rọ ìgbésókè dáadáa.

Ìgbádùn mi ni kí n máa gbọ́ orin. Mo fẹ́ràn orin, mo fẹ́ràn orin gan. Mo máa ń gbádùn kí n máa gbọ́ orin. Mo máa ń gbádùn orin mo sì máa ń gbádùn kí n máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ náà. Ìgbádùn mi nìyẹn.

Ìgbà tí mo kẹ́yìn sunkún ní bí ọ̀sẹ̀ méjì sí ìgbà tá a wà yìí, nígbà tí mo gbọ́ pé ará ibiṣẹ́ ọkọ mi kan ó kú, mo sì mọ bọ̀dá náà dáadáa, ó ṣe eyan eyan daada ni. Èyàn dáadáa ni, nígbà tí mo gbọ́ pé ó kú, à! Ó dùn mí, mo n sunkún gan, ó dùn mí ìgbà tí mo kẹ́yìn sunkún nìyẹn.

Bẹ́ẹ̀ni mó ní àgbàlá òjò, ọgbà wá fẹ̀ dáadáa. Mó máa ń ṣe eré ìdárayá gan níbẹ̀, tí mó máa ń ṣe ìgbésẹ̀ mi tí màá máa rìn láti fi ṣe eré ìdárayá. Ó fẹ̀ dáadáa, ó máa ń jẹ́ kí atẹ́gùn ó fẹ́ wọnú lé. A máa ń ṣeré gan níbẹ̀. Wọ́n máa ń gbà lé jù gaàn tí a máa jókòó síbẹ̀, tí a máa gba atẹ́gùn, tí a máa sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a rà oúnjẹ ní òpópónà, pàápàá bọ̀ọ̀lì àti ẹ̀pà, mo máa ń gbádùn ẹ gan, mo sì máa ń ra pọfupọ́ọ̀fù náà, mo ra pọfupọ́ọ̀fù ní òpópónà, mo ti ra àkàrà àti búrẹ́dì rí gan ní òpópónà, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù tí mo máa ń rà ní òpópónà ni bọ̀ọ̀lì àti ẹ̀pà.

Bẹ́ẹ̀ni, èmi máà ń kàwé. Tí àyè bá ti yọ sílẹ̀ fún mi, mo máa ń ka ìwé. Í bá jẹ́ ìṣẹ́jú mélòó kan àbí wákàtí mélòó kan, mo máa fi ń ka ìwé. Páápàá àwọn ìwé tó lè ràn mí lọ́wọ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn nípa iṣẹ́ mi, mo sì máa ń ka ìwé ẹ̀mi náà, èyí tó lè ràn mí lọ́wọ́ nípa ìgbàgbọ́ mi.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni kọ̀ǹpútà torí kọ̀ǹpútà la fi ń ṣiṣẹ́, fóònù àti gbọgbo àwọn irinṣẹ́ ọwọ́ tó ń jẹ́ kí iṣẹ́ ó rọrùn fún wa, tó máa ń jẹ́ kí iṣẹ́ ó yára, tó máa ń jẹ́ kí iṣẹ́ wa kó ṣe dáadáa àti àwọn ohun èlò ààbò ta máa ń lò bí gúlọ̀ọ̀fù àwon nkọ́ tó lè, tó lè dènà ewu. Gbogbo àwọn nǹkan tí ó, tí ó ní jẹ́ kí ìfarapa wà ní ibi iṣẹ́, gbogbo àwọn ohun tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi nìyẹn àti ohun tí a máa ń pè ní ẹrù First Aid bẹ́ẹ̀ni.

Èmi fẹ́ràn orin atẹ́gùn tí ò bá pọ̀ jù, ṣùgbọ́n tó bá ti pọ̀ jù, tí atẹ́gùn bá ti pọ̀ jù kò da fún ara, ó lè fa àìlera, ó lè fa àìsàn. Tí atẹ́gùn bá ti pọ̀ jù ó lè fa àìsàn sí ìyàn lára. Nítorí bẹ́ẹ̀, ìwọ̀nba náà ni mo fẹ́ràn atẹ́gùn mọ̀.

Ìgbéyàwó iṣẹ́ mi tó kẹ́yìn ó dára, torí wọ́n wo ìmọ̀ mi lórí isẹ́ yẹn, ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, wọ́n ṣàyẹ̀wò gbogbo bí a ti ń ṣe àkókò tí mo fi ń ṣiṣẹ́ lójoojúmọ́, bo sè rí wọn dẹ̀ wò gbogbo nǹkan témi náà ń ṣe láti jẹ́ kí ilé iṣẹ́ náà kó máa lọ síwájú. Ìgbéyàwó iṣẹ́ mi tó kẹ́yìn ó dára.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn iṣẹ́ ìtágbángbá. Iṣẹ́ ìtágbángbá jẹ́ oun tí èyàn lè ṣe ní agbègbè tí èyàn wà fún ìdàgbàsókè agbègbè yẹn àti fún ìlera àwọn ènìyàn tó wà níbẹ̀. Iṣẹ́ ìtagbangba, èmi fẹ́ràn rẹ̀ nítorí pé a máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn ní agbègbè yẹn.

Bẹ́ẹ̀ni, èmi ti béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ̀ rí dáadáa. Nítorí àwọn mọ bí a ti le darí iṣẹ́, bá ti lè ṣètò ẹ̀. Àwọn sì mọ bá ṣe lè ṣe ìṣàtúnṣe àti ìmúlò ẹ̀. Èmi sì máa ń bèèrè gbogbo nǹkan báyìí nítorí à fẹ́ ìdánilojú àṣeyọrí. Ìbéèrè làti ìràn ati iranlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò, o máa jẹ́ kí iṣẹ́ wa kó bọ́ sí àṣeyọrí, ká dé le ṣe e dáadáa. Èmi ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ̀ rí.